Nípa si data, mo máa ń lo bí i 5 gig sí 8 gig lọ́sọ̀ọ̀sẹ̀, ṣùgbọ́n kò dájú pé yóò rí bẹ́ẹ̀ ní gbogbo ọ̀sẹ̀. Gbogbo rẹ̀ dá lórí bí mo ṣe ń lo fóònù mi. Bi àpeere, ti mo n ba wo WhatsApp lópòlópò paapaa jùlo fifi àwòrán, fédio ati òrò ránsé, data maa nlo púpò.

Mo máa ń sáré fún ìlerá ara mi, pàápàá nígbà tí mo bá fẹ́ jẹ́ kí ara mi rọrùn tàbí kí ń tú ẹ̀dọ̀fú kúrò lọ́kàn. Nígbà mì mo lè sáré ní òwúrọ̀ tàbí ní ìrọ̀lẹ́, nígbà tí afẹ́fẹ́ bá tutù. Ṣùgbọ́n, tí mo bá iṣẹ́ tàbí àkókò mi pọ̀ mo lè dákẹ́ díẹ̀. Ní ṣókí mo mọ̀, mo mọ̀ pé sáré dára gan fún ara, torí náà mò ń gbìyànjú láti má ṣe gbàgbé ẹ̀ pátápátá.

Nípa bí mo ṣe máà ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìrònú dáadáa. Nígbà tí ìṣòro bá yọ, mi ò máa ń yára bínú tàbí bẹ̀rù. Dípò bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti lóye ìṣòro náà dáadáa, kín ní fa àti ohun tí ó kàn gán. Lẹ́yìn èyí, mo máa ń pín ìṣòro náà sí apákan apákan kí n lè rí i dájú pé mo yanjú rẹ̀ díẹ̀díẹ̀. Tí mo bá lè yanjú rẹ̀ nìkan, mo máa ń lo ìmọ̀ àti ìrírí tí mo ní. Ṣùgbọ́n tí ó bá kọjá agbára mi, mi ò síye méjì láti bèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlẹ́gbẹ́ iṣẹ́ tàbí ọ̀gá torí pé ìbáṣepọ̀ dára ju kí n ṣe àṣiṣẹ lọ. Mo tún máa ń kọ́ ẹ̀kọ́ kúrò nínú gbogbo ìṣòro tí mo bá dojú kọ. Mo wo ohun tí mo ṣe dáadáa tàbí tí mo le ṣe dára sí i lọ́jọ́ iwájú. Ní ọ̀nà yìí, ìṣòro kì í dí ohun tó máa ń rẹ̀ mí. Dípò bẹ́ẹ̀, ó máa ń jẹ́ àǹfààní fún mi láti dàgbà sí i nínú iṣẹ́ mi àti nínú ayé.

Mo fẹ́ràn apple torí pé ó dùn, mọ́ńgòrò torí pé ó fún mi ní oorun tó dára, ẹ̀pà torí pé ó rọrùn láti jẹ, ọ̀pẹ torí pé ó ní àpótí amúnibínì àti òróró òyìnbó torí pé ó ní ìlera fún ara mi.

Bẹ́ẹ̀ni, mo ti ní ìrírí ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin rí àti pé ìrìnàjò yẹn jẹ́ ìrírí aláyọ̀ tó kún fún ìmúlòlúfẹ́ àtàwọn àfiyèsí tuntun. Mo ráyè láti se àsàyàn atọ̀kan wá láti tẹ̀síwájú lórí ẹ̀kọ́ ìmúlòlúfẹ́ ilẹ̀ àti àṣà àwọn ibi tí ọkọ̀ ojú irin kọjá pẹ̀lú fífi ojú inú ṣàṣàkóso ìtàn àtàwọn àfojúsùn rẹ̀. Ìrìnàjò yìí tún fún mi ní àǹfààní láti fọwọ́sowọ́pọ́ pẹ̀lú àwọn ará ìlú tàbí àwọn arìnrìnàjò mi kí n lè ní ìmọ̀ ìjìnlẹ̀ ti ìbáṣepọ̀ ènìyàn àti àyíká.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ alágbára tó dá lórí ìbáṣepọ̀ tó lágbára, ìbáṣepọ̀ àfọ̀mọ́ràn àti ìmúlòlùfẹ́ ìṣàkóso. Mo máa ń ráyè láti ní ìbáṣepọ̀ àtọkànwá pẹ̀lú olórí mi nípa fífi àfiyèsí sí ìlànà iṣẹ́, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ àti pípa àwọn ìpinnu tó dá lórí ìmọ̀ àti àfọjúsùn pẹ̀lú àkópọ̀ alámọ̀ran. Ìbáṣepọ̀ yìí tún jẹ́ kí n ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ láti ìrírí olórí mi kí n lè túbọ̀ ṣe àtúnṣe àti kọ́ ìmúlòlùfẹ́ sí iṣẹ́ àti agbára àjọṣepọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀ tó dára pẹ̀lú àwọn aládùúgbò mi. Mo ráyè láti mọ ìwà àti àṣà wọn, àti pé ìbáṣepọ̀ wa dá lórí ìbáṣepọ̀ pẹ̀lú ìbáwúlò àti ìfọkànsìn. Àwọn ìbáṣepọ̀ yìí jẹ́ kí ìgbé ayé wa pọ̀ sí i ní àyíká àlàáfíà, àti pé mo ráyè láti kópa nínú àwọn iṣẹ́ ìgbàgbépọ̀ àdúgbò bí i ìrànlọ́wọ́ fún ara wa àti pípa àjọṣe tó lágbára pọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti ní àǹfààní láti bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ rì. Ìbáṣepọ̀ yì jẹ́ ìrírí tó kún fún ìmọ̀ àti ìmúlò olùfẹ́ nítorí pé ó fún mi ní àǹfààní láti lóye àwọn ọgbọ́n àti ìlànà ẹ̀rọ tó dájú, àti láti ráyè ṣètò àwọn ìṣòro tó nira pẹ̀lú ìtọ́sọ́nà tó péye. Mo tún ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ tó jinlẹ̀ nípa bí a ṣe ń ṣàkóso ìmọ̀ ẹ̀rọ àti bí a ṣe lè lò ó láti mú iṣẹ́ wa àti àfiyesí wa pọ̀ sí.